Ó fi, ó fi eré tí o ṣe nígbà èwe, ok! Eré tí mo máa ń ṣe nígbà èwe ni mo máa ń wà jẹ́jẹ́. Mo fẹ́ràn àti wà jẹ́jẹ́. Rárá, ò eré tí mo fẹ́ràn láti mo ṣe.